Sàláì bí o ṣe ń tún ohun kékeré ṣe nílé, tí bá ti pé nǹkan bàjẹ́, ṣùgbọ́n nǹkan náà jẹ́ nǹkan tí kò ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lọ, mo lè tún palẹ̀ tí mo máa wo nǹkan tó mọ̀. Mo dẹ̀ lé e ṣe bá mi tí ó bá jẹ́ pé nǹkan tí mo le ṣe ni. Bọ́ya ńsìn, bóyá bí microwave, wáyà kan ti gé, kò jẹ́ ki kini yẹ̀ connect mọ́ná, mo lè wo kí n sì tún wáyà náà papọ̀.

Sọ fún wa nípa oúnjẹ tí o fẹ́ràn jù. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iṣu àti ẹyin. Ó sì jẹ́ oúnjẹ tí mo sábà máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Isu je nkan ti eeyan maa n ra loja. Tí mo bá ti lọ rà lọ́jà, màá fi ọbẹ̀ bẹ. Tí n bá ti bé maa wa gẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Màá dàá sínú omi, màá ko won sínú pọ́ọ̀tù, máa bomi díẹ̀ sí i, màá fiyo àti súgà sí i. Tó bá ti jinná, màá sọ̀kalẹ̀. Ti n ba si fe se eyin maa lo ra eyin. Màá fọ́ ẹyin náà tí n bá ti fọ́ ẹyin sínú ike kan. Màá fi iyo àti magí si, màá bu òróró léna. Tororo náà bá ti gbóná, màdẹ́yìn náà sí inú rẹ̀.

Lérò rẹ báwo ni sísún ní kùtùkùtù ṣe rí? Ni ero mi mo ri wípé kùtùkùtù eeyan maa n fi sise ni ko kii se oorun ṣùgbọ́n teeyan bá fi ooru ṣiṣẹ́, ó dára kí ẹ́ sún ní òwúrọ̀ ọjọ́ kejì láti fi sùn, nítorí pé eeyan ti ṣiṣẹ́. Tọ́ ye keeyan ṣe ní ojúmọ́mo eeyan ti ṣe wọ́n lòru, eeyan sì gbodo sun, nítorí pé oorun sì ń je nǹkan tó ṣe pàtàkì.

Ọrọ wo ní ẹnìkan nínú ìdílé yín máa ń sọ nígbà gbogbo? Ọ̀rọ̀ ti ẹnikan nínú ìdílé wa máa ń sọ nígbà gbogbo ni wípé a fi súúrú pé gbogbo nǹkan tí eyan bá ń ṣe láàyè yìí kí eyan ṣa máa fi súúrú ṣe. Kò sí bi nǹkan náà sì le worst to kí eyan ṣá ti ní súúrú. Ọlọ́run wa ò ní n ṣe àkóso, kò sì gbagbé èèyàn rárá.

Iru etí gbọ wò ni o máa ń lò? Etí gbọ tí mo máa ń lò ni etí gbọ gìdì. Kò sí ìgbà tí ẹ̀yin máa pè mí tí mi kì í gbọ́. Kódà ki èèyàn pè mí ní ọnà tó jìn ju bẹ́ẹ̀ lọ, tí n bá ti rọra gbọ́ dié bá yìí, mo ti gbọ́ nìyẹn. Mi kì í jẹ èèyàn kan tó dẹ̀ máa ń ka ẹ̀eyàn lọ́hùn torí pe nígbà táa báa ń pè wọ́n, wọn ò ní tètè gbọ́. Táa báa fi pè mi lẹ́ẹ̀kan báyìí, mo ti gbọ́, etí mi dáa gan.